Ṣé o ti rìn pẹ̀lú ọ̀kọ ojú irin rí? Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, ìgbà tí mo wà ní ìlú Ibadan, à, mo rìn pẹ̀lú ọkọ ojú irin rí. Kó jẹ́ pé, ẹ́, ibi tí mo lọ ò fi bẹ́ẹ̀ na ẹsẹ̀ ń gbà yẹn àmọ́ mo ti rìn pẹ̀lú ọkọ ojú irin.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Rárá o, mi ò f--, mi ò kí ń fẹ́ràn, èmi ò, mi ò fẹ́ràn kí n má ra oúnjẹ níta, mi ò kí ń jẹ oúnjẹ ita. Nítorí pé àkọ́kọ́ mi ò mọ bọ́ ṣe bí bọ, bọ sẹ dáná yẹn, omi tọ́ ń lò, gbogbo nǹkan tó lò, mi ò, mi ò fi bẹ́ẹ̀ gbádùn ẹ, mi ò, mi ò fẹ́ràn ẹ. Àti ẹ kejì, mi kò sí irú oúnjẹ tí wọn fẹ́ fún mi, tí wọn fẹ́ tà fún mi tó má, tó má rí bí, ah, oúnjẹ tí mo ṣè nínú ilé. Ó lè dùn jù tí mo ṣè nínú ilé lọ, but mo, mi ò kan, kò kan lé, hẹm, mi ò kan, kò tẹ́mi lọ́hùn.

Ah, lérò tèmi, nǹkan tí ó ń, tí ó ń so ìran pọ̀ ni ìmọ̀, àṣà àti ọ̀wọ̀. Èyí táwón, tá n fi lé ọmọ lọ́wọ́ òun ló ń so ìran pọ̀. Ah, ohun tí ó sọnù nítorí ọ̀làjú tó dé bá wa, ó ní àwọn nǹkan púpọ̀, àwọn nǹkan púpọ̀ tí wọ́n ti, tí ó ti sọnù. Àmọ́,

Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Èmi má ń wá-- nǹkan témi má ń wá nínú òṣìṣẹ́ tuntun ni, bí ẹni yẹn ṣe rí. Ṣé ẹni náà fẹ́ ṣiṣẹ́? Tó bá fẹ́ ṣiṣẹ́, tó bá fẹ́ ṣiṣẹ́ àti pé ṣé ó jẹ́ ọmọlúwàbí. Ọ̀tọ̀ọ̀tọ̀ èmi má ń wá nínú òṣìṣẹ́ tuntun. Bóyá ẹni yẹn jẹ́ ọmọlúwàbí, à, àti bóyá ènìyàn fẹ́ ṣiṣẹ́, ó wọ́, ó wà rẹ́dì láti ṣiṣẹ́.

Iyán jẹ́ ìkan nínú oúnjẹ tí àwa Yorùbá máa ń jẹ. A kì í fi ń ṣẹ rárára. Iyán jẹ́ oúnjẹ tí a máa ń ṣe, tí a máa ń fi iṣu, eh, a máa ń, a máa ń sọ iṣu di iyán. A máa kọ́kọ́ bọ, a máa ṣe iṣu yẹn. Tí iṣu bá ti i, tí ó bá ti rọ, tó bá ti ṣé jẹ, a máa wá fi sínú ọmọ, ẹ, ọmọ odó. A máa n gùn, tí a bá gùn, tó bá fẹ́lẹ́, em eh, oúnjẹ ti ṣe, eh, ó ti, ó ti ṣe é jẹ níyẹn, ṣe é jẹ, ká wá wá ọbẹ̀ tó da ká fi, ká fi jẹ.

Irú orin tí mo fẹ́ràn ni àwọn orin Chris Christiani. Àwọn orin ta máa ń gbọ́ ní ilé ìjọsìn, òun ni mo fẹ́ràn bí àwọn orin Don Moen, Donny McClurkin àwọn bebe lo ti Dunsin, aah oyè kan tí mo fẹ́ràn ni Lawrence Oyuwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìlú water ni wọ́n bí mi sí o. Ìlú water, Ogun State ti Nigeria. Òun ni wọ́n bí mi sí. Ìlú yẹn ni mo dẹ̀ sí wà báyìí. Ìlú yẹn, ìlú yìí, ìlú tí mo ti ka ilé kọ́-- ilé ìwé, eh, kọ́, eh, eh, ìkíní, ìyẹn primary school, ilé ẹ̀kọ́ KG, secondary. Àmọ́ ìgbà tí mo máa ka ilé ẹ̀kọ́, ah, gíga, mo lọ sí, eh, ibòmíì lọ ká.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Sé o máa ń fi aṣọ ìbora bora tí o bá ń sùn. Bẹ́ẹ̀ ni, mo máa ń fi aṣọ ìbora bo ara mi tí bá ń sùn. Ìgbà mi gan, mo máa ń lo aṣọ ìbora méjì tí bá ń sùn torí pé mi ò fẹ́ran òtútù arara mi ò fẹ́ kí òtútù wọlé sínú ara mi.

Ṣé o ti lu etí rí? Ṣe o ti lu etí rí? Rárá mi ò tíì lu etí rí mí ò de. Le rò pé mo máa le lu etí torí pé lílu etí lòdì sí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa bí Kristẹni. Mi ò lu etí, mi ò lu etí, mi ò delẹ̀ lu, mi ò lè lu etí mi.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoójúmọ̀? Ìgbà mélòó lo máa ń lo fóònù rẹ lójoójúmọ̀? Mo máa ń lo fóònù mi lóòrèkóòrè. Mo máa ń lo fóònù mi ìgbà mí bíi wákàtí bíi mẹ́fà. So, ìgbà míì ó máa ń ju wákàtí mẹ́fà nítorí pé mo máa ń fi fóònù mi, ìyẹn ẹran ìbánisọ̀rọ̀ mi mo máa ń fi ń ṣiṣẹ́ náà.

Ó ní ọjọ́ kan tí mo fẹ́, nígbà tí mo sì wà ní ilé, ilé-ìwé gíga ti yunifásítì, wọ́n fún mi ní iṣẹ́ láti ṣe iṣẹ́ yẹn, iṣẹ́ project mi. Mo, torí pé mi ò mọ̀, mi ò mọ̀ bí mo yẹ máa ṣe. Ó gbá, ó gbá ọjọ́ yẹn lọ́wọ́ mi. Látaàárọ̀ títí di alẹ́. Tí ilẹ̀ fi ṣú, oun ni mo fi wà lórí kíni project mi yẹn.

Ẹ̀fọ́ ríro jẹ́, eh, ìkan nu àwọn ẹ̀fọ́ tí àwa Yorùbá máa ń fẹ́ràn. Ta fẹ́ràn gan-an nítorí, nítorí àǹfààní tó ní lára wa. Ẹ̀fọ́ jẹ́ nǹkan tó dá bí a ṣe ń se, ama kokọ̀ rẹ̀ bá ti tọ, ama wa rẹ̀ taba rẹ̀ tán. A máa da sínú pọ́ọ́tì, pọ́ọ́tì. A máa fi epo, máa fi iyọ̀, magí, edé, ẹja tàbí ẹran tàbí pọ̀n mọ́. A dè máa jẹ́ kí a máa ro papọ̀, amá wa fi lè díẹ̀ lórí iná, ko le se, ko jìnnà. To ba sì jìnà, ó ti ṣe jẹ́ ni yen.

Òwe jẹ́ nǹkan tí àwa àwọn Yorùbá ó kí ń fi ṣeré. Rárá, wọ́n máa ń pa òwe láti lè jẹ́ kí nǹkan yé'yàn. Ìgbà míì, wọ́n máa fi ń kí'yan ni lọ́. Tí mo, tí mo dẹ̀ sọ, tí àjèjì kò ní lè yé, tí kò dẹ̀ yé àjèjì ni, "Adìyẹ dà mí lóògùn nù, hín fọ lẹ́yìn."

Ṣé o ní irungbọ̀n? Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n. Irungbọ̀n jẹ́ ǹkan tí àwa ọkùnrin máa ń ní ta bá tí bá ṣe ń dàgbà. Àmọ́, ó láwọn kan tí wọ́n ò ní. Ba ba bá da ì ṣe dáwọn ni, da ì ṣe wá. Bá Ọlọ́run ṣe dáwọn, òun niyen. Àmọ́, èmi ní irungbọ̀n.

Se o ma nfi ìdáàbòbò wo sara? Bẹ́ẹ̀ni mo ma n fi ìdáàbòbò wo sara ẹ̀yi tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní sun cream. Ó máa ń paa mọ́ra, mo máa ń fi pa ara. Tí bá we tí bá fẹ́ jáde toorún bá dẹ́ hán dáadáa, mo máa ń lò láti lè pa aawọ mi, láti lè pa ara mi mọ́, mo máa ń lo.

Ní èrò tèmi, ọ̀rẹ́ tòótọ́ jẹ́ ọ̀rẹ́ kan tí wípé tí ǹkan bá dáa wọ́n máa wá pẹ̀lú èèyàn, bí ǹkan ò bá dáa wọ́n máa wá pẹ̀lú èèyàn. Kì ń ṣe irú orẹ̀ tó jẹ́ pé eh tí nǹkan bá lè wọ́n máa sá, tí nǹkan bá dùn ni wọ́n máa wà. Àwọn Yorùbá máa ń po'we kan wọ́n máa ní, ọwọ́ epo ni ọmọ aráyé ń bá eyàn là. Wọ́n kìí ń la owó ẹ̀jẹ̀, ǹkan tó túnmọ̀ sí ni wípé, bí ǹkan ò bá dáa àwọn kan máa wá, bí ǹkan ò bá lọ dáadáa wọ́n o ń sí níbẹ̀.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí àmọ́ ó ti pẹ́ gan-an. Mo rántí ńpé ọjọ́ yẹn ẹ̀rù kàn ń bà mi torí pé ẹ̀rù ń bá mi kí ń má bá, kí n má lọ jábọ́ sínú omi torí pé mi ò lè, mi ò le wẹ̀ ńnú omi, mi ò lè swim. Àmọ́ nǹkan tí mo gbádùn gan-an ni, ìrírí kan tí mi ò lè gbàgbé ni.

Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Báwo ni o ṣe máa ń rí pé ọjà rẹ ò dára? Mo máa ń ra, mo máa ń farabalẹ̀ ra ọjà ni. Mo maa n lọ si ibi tọn tin ṣe. Wọn ṣi n ṣe dáadáa tó máa ṣe original rẹ̀, òn lé, on lémi máa ń lo. Mo dẹ̀ máa lọ n rà lọ́wọ́ direct kí n tó tà fún àwọn oníbàárà tèmi.

Irú orin wo ni o fẹ́ràn pọ̀ jù? Irú orin tí mo fẹ́ràn gan láti máa gbọ́ ni orin Kristẹni. Àwọn orin tí a máa ń kó ni nu, tí a máa ń kọ, tí àwọn Kristẹni, àwọn onígbàgbọ̀ máa ń kọ, òun ni orin tí mo fẹ́ràn.

Àṣà tí mo fẹ́ yí padà, àṣà tí mo fẹ́ yí padà jẹ́ àṣà tí, tó wà laye òde òní tí àwọn ọmọdé, àwọn ọmọdé aye òde òní wọn ò kí ń fẹ́ kíyàn. Wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan tí ó dáa ni. Ohun, ohun tí mo fẹ́ yí padà níyẹn, kọ́ mọ̀ pé kíkíiyan, àṣà tó dáa ni a dẹ gbọdọ̀ máa ṣèlọ́. Ǹkan tó ń dí mi lọ́wọ́ ni pé àwọn òbí àwọn ọmọ yìí tí ń bá ba wọn wí, wàhálà ló lè, ó lè jásí wàhálà.

Bi mo ba nílò láti jáde kúrò nílé kíá kíá, àwọn nǹkan tí mo máa kó, ẹ́, tó ṣe pàtàkì gan-an ni aṣọ díẹ̀ tí mo máa lò níbiti n bá lọ, a, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ìyẹn fóònù mi, ìyẹn náà jẹ́ nǹkan tí mo máa mú dání àti àwọn ìwé iṣẹ́, àwọn ohun tí mo máa fi ṣiṣẹ́ ni mo máa mú dání tí n bá ń lọ.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Nígbà wo lo kẹ́yìn lọ rí dókítà? O ti ṣe díẹ̀ náà tí modẹ lọ rí dókítà gbẹ̀yìn. O ti-- a ti fẹ́ tó bí ọdún méjì sí ọdún mẹ́ta, torí pé mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí máa lọ sí ilé ìwòsàn.

Àdìrẹ àti, àti aṣọ tí a kùn, yyẹn tí àwọn èdè gẹ̀ẹ́sì máa n pè ní tie-and-dye, wón jẹ́ aṣọ tí àwa Yorùbá máa ń wọ, máa ń wọ. Àdìrẹ jẹ́ aṣọ ìbílẹ̀, aṣọ ìbílẹ̀ tí a ń lò ládá, láyé àtijọ́ àti aṣọ tí à ń kùn. A maa n ta ba r'aṣọ taa ba fẹ́ràn, a dẹ fẹ kun l'awọ taa ba fẹ, a kan maa fi awọ yẹn a ma fi kun lat jẹ ko rẹwà. A dẹ maa bẹrẹ si ni màá wọ.

Bí mo ṣe mọ̀ bóyá mo lè rán ni lọ́wọ́ tàbí mi ò ní lè rán ẹni kan lọ́wọ́, rán ẹni lọ́wọ́. Tí n bá ní owó lọ́wọ́, tí n bá dẹ́ rí ẹni tó nílò ìrànlọ́wọ́, tí n bá lówó lọ́wọ́, tọkan mi bá ro mọ ẹni yẹn, tó bá gbà kí n fún ẹni yen, mo máa rán ẹni yẹn lọ́wọ́. Ṣùgbọ́n tokan mi ò bá bá ẹni náà lọ tí kò bá bá ẹni náà lò àti lọ̀, mi ò ní fún, mi ò ní fún ẹni náà.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoójúmọ́? Ìgbà mélòó ni o máa ń fọwọ́ lójoójúmọ́? Mo máa ń fọwọ́ mi láìmọ̀ye ìgbà ní ojúmọ́ torí pé tí n bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀, mo máa fọwọ́ mi, tí n bá lọ tọ̀, mo máa fọwọ́ mi, tí n bá gbe nǹkan tí kò yẹ kí n gbé, mo máa fọwọ́ mi. Èmi máa ń fọwọ́ dáadáa lójoójúmọ́.

Ah, fífi owó ránṣẹ́ sílé jẹ́ ǹkan tí, tó yẹ kí gbogbo wa tàati kúrò nile máa ṣe. Torí pe owo wa yẹn o ni nkan to ma ṣe laye àwọn ẹbi àti àwọn ara ẹ̀h, ó dẹ, ó dẹ jẹ́ ká, ó yẹ ká máa rẹ̀ fi owó ránṣẹ́ lóòrèkóòrè, lóòrèkóòrè ó yẹ ká máa f'owó ránṣẹ́. Kì í ṣe pé a máa fowó ránṣẹ́ léèní lọ́dún yìí, ọdún tó, tó tẹ́lẹ̀ a máa tún fowó ránṣẹ́, kò dá báyẹn. A máa ń fi, mo dẹ, a dẹ máa ń fi, eh, ilé ìfapẹ́ ìfowópamọ́, a máa fi ń rán owó sílé náà.

Irú kọ̀mpútà wo ni o ní? Irú kọ̀mpútà wo ni o ní? Irú kọ̀mpútà tí mo ni oun ni irú kọ̀mpútà tó ń máa ń gbé sí ẹsẹ̀ ti àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní laptop. Wọ́n ń máa ń gbé sí orí ẹsẹ̀ ni wọ́n dẹ̀ máa ń gbé kiri ntoripe ose kékeré. A dè lè gbé lọ síbi tó jìnnà. Kì ṣe irú kọ̀mpútà ayé àtijọ́, tó jẹ́ pé a ní lè gbé wo torí iyẹn tóbi.

Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbékalẹ̀ ìṣeré? O ti ṣe díẹ̀ náà tí mo ti kẹ́yìn kọ ìgbékalẹ̀ ìṣeré, o ti ṣe díẹ̀. Tí bá ní kí n rántí báyìí yóò fẹ́ ti tó bíi. Oṣù mẹ́sàn-án sẹ́yìn. O ti ṣe díẹ̀ náà.

Ojú ọjọ maa n nípa lórí, lórí, nípa lórí ọjọ, ọjọ mii torí pe ọjọ ojo, t'ojo ba bẹrẹ si ni rọ, mio kin fẹ mio kin jáde mọ tí bá lọ sí ibi iṣẹ́ gan, mo máa pe wọn pé mio wá, mo máa wà nílé. Ọjọ́ orun t'orun yẹn bá ti pọ̀ jù, mo máa wà nínú ilé títí tó bá fi wálẹ̀, tó bá fi wá lẹ̀, mo máa wá lọ sí ibi tí mo fẹ́ lọ tàbí kí n lo, kí n lo fìlà iyẹn, face cap.

Kíni o máa kọ bí owó kò bá jẹ́ ìṣòro? Owó jẹ́ nǹkan tó jẹ́ ìṣòro kan táwọn èèyàn tó ń face, tó ń bá po. Àmọ́ tí owó o bá kì ń ṣe ìṣòro, nǹkan tí mo máa kọ̀ ní ìn lọ́kọ, eh, technology. Mo lọ kọ technology bí a ṣe ń ṣe àwọn app, bí a ṣe ń kọ́ àwọn app, oun ni mo máa lọ kọ́.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ẹkún o máa ń ṣe nǹkan tó dáa báyẹn. Mi ò ma rántí ọdún tí mo kẹ́yìn sunkún. Mi ò dẹ gbàdúrà kí n rí ǹkan tó máa jẹ́ kí n sunkún. Ọlọ́run ní, Ọlọ́run o ní jẹ́ kí n rí ǹkan tí ó máa jẹ́ kí n sunkún. Ẹkún o ń ṣe ǹkan tó, tó dáa báyẹn ná. Àwọn eyan maa n sunkun ti nkan buruju ba ṣẹlẹ̀ si wọn.

Fóònù tí mò ń lò jẹ́ fóònù tọ ń pè ní Redmi. Àwọn ilé-iṣẹ́ Redmi ló ń ṣe, tí wọ́n pè ní Redmi. Àmọ́ Redmi 13C oun ni mò ń lò, à, ọdún tó jáde, tí ó jáde, òun ni mo ra. Oun dẹ̀, mò ń lò báyìí, ó ti fẹ́ pé, ó ti pé ọdún méjì.